Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá òun náà ni mo dẹ̀ fẹ́ràn jùlọ. Ṣé ẹgbẹ́ bọ́ọ̀lù tí mo wá fẹ́ràn jùlọ ni Barcelona torí Messi dẹ̀ ni mo ṣe fẹ́ràn rẹ̀. Ṣùgbọ́n Messi ti kúrò bẹ̀ ṣùgbọ́n mo ṣì fẹ́ràn Barcelona torí Lamine Yamal tó tún wà níbẹ̀ nísìnyí.

Uhm, ṣe o mo, ṣe o fẹ́ràn coffee tàbí tea? Ah, lọ́wọ́ báyìí màá mú tea torí tea ni mo máa ń mú jù. Coffee ò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ níbí báyìí, so ò kọ́, màá sọ pé tea torí tea ni mo máa ń mú jù. So òun ni màá sọ pé mo fẹ́ràn nítorí mi ò, wò, mi ò, tí coffee kò wọ́pọ̀ níbí báyìí.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Ẹ̀rọ ìrànwọ́ ohùn gẹ́gẹ́ bí i oyè tèmi microphone mi ò kì ń lò ó torí mi ò, iṣẹ́ mi ò, iṣẹ́ mi ò tan mọ́ gbígbọ́ ohùn àbí sì sọ̀rọ̀ sókè sì sọ̀rọ̀ fún àwọn èèyàn, so mi ò kì í máa ń lò ó.

Irú fóònù alágbéka òní ò ń lo lọ́wọ́ báyìí torí tí ẹ̀yin náà bá ṣàkésí, ẹ rí i pé ọ, orí áàpù orí sáìtì tí mo wá yìí mi ò kí ń fi bẹ́ẹ̀ ń lò ó ní gbogbo ọjọ́ nítorí pé ò sí fóònù lọ́wọ́ mi báyìí, fóònù mi ti sọnù. So fóònù tí mò ń lò báyìí, ọ, Infinix ni, ṣùgbọ́n fóònù tí mò ń lò tẹ́lẹ̀ Samsung ni, fóònù tèmi. Samsung náà jẹ ló hùn mi kín ranpa'ya, but fóònù tí mò ń lò báyìí báyìí Infinix ni.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Slide ni bàtà tí mo máa ń wọ̀, ṣùgbọ́n bàtà tí mò ń wọ̀ lọ́wọ́ lọ́wọ́ báyìí àwọn búù-- a! Mi ò mọ̀ bí mo ṣe máa, crocs èéh, crocs ni. Ó dẹ̀ ga díẹ̀, ṣùgbọ́n crocs ni. Ó bo òkè ẹsẹ̀ mi mọ́ ẹgbẹ́ díẹ̀ ṣùgbọ́n kò ní, kò dàbí, ódàbí ófẹ́ fara jọ sandal ṣùgbọ́n kò kì í ń ṣe sandal.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Ibéère eleyi kò yé mi, bó ṣe yé mi tó. Mo ò tún mọ nǹkan tí ma sọ torí mi ò pàrọ̀ ọkàn mi rí, àbí torí píparọ̀ ọkàn bíbà yìí kò yé mi. Tú, mi ò mọ̀, mi ò lè torí ọkàn tèmi mi ò pàrọ́. Bo ya, ká máa ní pé wọ́n obìnrin tó lólùfẹ́ ènìyàn já yàn kulẹ̀, kò yé mi.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ohun tí ó máa ń pa ènìyàn lẹ́rìn-ín. Ohun tí ń pa ènìyàn lẹ́rìn-ín, ó gbúdọ̀, èèyàn ó gbúdọ̀ fẹ́ràn ohun tí ó ń pa ènìyàn lẹ́rìn-ín torí ó dá kí èèyàn máa rẹ́rìn-ín. Ohun tí inú èèyàn bá ń dùn sí náà ni èèyàn máa fẹ́ràn. Ǹkan tó bá ń pa ènìyàn lẹ́rìn-ín ó gbọ́dọ̀ mú inú èèyàn dùn.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ̀rẹ̀ tí èèyàn bá fún mi ní appointment, mo máa ń dé ní àkókò. Mo máa ń dé níbí ten minutes tò, ìṣẹ́jú mẹ́wàá sí àkókò yẹn. So mo máa ń dé ní àkókò. Mo máa ń dé ní ten minutes, à, ìṣẹ́jú mẹ́wàá sí ìgbà tí èèyàn bá dá fún, sí agogo tí mo fẹ́ lọ sí.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Dáadáa. Nígbà tí fóònù mi ò tíì sọnù, mo máa ń ṣe ìpè fídíò dáadáa ní orí WhatsApp. Ni àìmoye ìgbà, mo máa ń ṣe ìpè fídíò. Even mo ti ṣe ìpè fídíò pẹ̀lú èèyàn fún wákàtí bí méjì. Even ta ju bẹ́ẹ̀ lọ, mo ti ṣe wákàtí mẹ́ta náà rí.

Ṣo máa ń jẹ oúnjẹ tó kù? Béèni oúnjẹ tó bá jẹ́ èmi ni mo jẹ kú, mo máa ń jẹ ẹ́ torí èmi náà ni mo jẹ kú. Mà á kọ gbẹ́ kaná fún ìgbà díẹ̀ láti jẹ́ kó gbóná. Tó bá jẹ́ oúnjẹ tí mò lè gbé kaná, mà á gbé kaná kó lè gbóná kí n lè tún jẹ ẹ́. Ṣùgbọ́n oúnjẹ tí ò bá ń ṣe èmi ni mo jẹ kú, mi ò kí ń jẹ ẹ́. But oúnjẹ tó bá jẹ́ bí a ṣe ní ilé, family oúnjẹ mọ̀lẹ́bí, mo máa jẹ ẹ́, mo máa jẹ ẹ́

Kí ni àwọn ìmọ̀, ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Ìmọ̀ tuntun ni ìmọ̀ technology àti ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì. Bí wọ́n ṣe ń lo Íńtánẹ́ẹ̀tì àti AI tí àwa náà mọ ohun tí a dẹ̀ ń lò nísìn náà ni voice AI. Mo fẹ́ kó túbọ̀ mọ̀ nípa AI dáadáa kí n lè fi máa pa'wó.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Iye wákàtí tí mo máa ń fi ṣiṣẹ́ lójoojúmọ́ kò dọ́gba, ó, ó, ó jáálé lórí iṣẹ́ tí mo fẹ́ ṣe ni màá fi mọ oyè wákàtí tí mo máa fi ṣiṣẹ́. Mo má ń ṣiṣẹ́ bí i wákàtí bí i mẹ́fà, bí i márùn-ún mẹ́fà, méje mẹ́jọ, mi ò ṣà kí ń ṣiṣẹ́ ju. Tí n bá ń ní ìdákọlẹ kankan, mo ò kí ń ṣiṣẹ́ ju wákàtí mẹ́fà lọ.

Àkókò wo nu ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò tí mo fẹ́ràn jù ni ìparí ọ̀sẹ̀, àgàgà Sunday, ọjọ́ ìsinmi. Ọjọ́ àkókò tí mo fẹ́ràn jù nìyẹn nínú ọjọ́. Ọjọ́ ìsinmi ni mo fẹ́ràn jù tó jẹ́ Sunday, torí màá le ṣeré ìdárayá tó wù mí.

Ṣé o ní ọgbà? Mi ò ní ọgbà, ṣùgbọ́n ilé bàbá mi ní ọgbà. Nítorí èmi ò tíì ní ilé, ṣùgbọ́n ilé bàbá mi ní ọgbà. Èmi ò tíì ní ilé tèmi débi tí èmi máa ní ọgbà. Tí mo bá ti ní ilé mi, mo ní lọ́kàn láti ní ọgbà tó fẹ́ gan. Tí mo bá kọ́ ilé tèmi, mo ní lọ́kàn láti ní ọgbà tó fẹ́.

Ìlú, ṣe o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Ìlú tó bá jẹ́ ìlú ní àárín kọ́ntírì mi Nàìjíríà, bẹ́ẹ̀ ni mo ti lọ sí ìlú, àìmọye ìlú mìíràn dáadáa. Ṣùgbọ́n tó bá jẹ́ ìlú mìíràn bí i kí èèyàn lọ sí ìlú mìíràn tó yàtọ̀ sí kọ́ntírì ẹ, tó yàtọ̀ sí Nàìjíríà, mi ò tí kúrò ní Nàìjíríà rí.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Hmm, àán, gbogbo nǹkan ló ní àkókò tirẹ̀. Iṣẹ́, iṣẹ́ máa ń sábà wá ní òwúrọ̀ ni, àárọ̀ kùtùkùtù ni èèyàn fi ń ṣiṣẹ́. Tó bá ní ohun mìíràn tí mo fẹ́ ṣe, mo máa ṣe é ní ìrọ̀lẹ́. So àárọ̀ ni fún iṣẹ́, ìrọ̀lẹ́ ni fún nǹkan mìíràn tí mo bá ní. Àbí nǹkan mìíràn, ẹ̀kẹ́rẹ́, màá fi sí ìparí, ìparí, tí màá fi sí ìparí ọ̀sẹ̀, Sunday. So iye tí ǹ bá lè ṣe ní ìrọ̀lẹ́, tó bá jẹ́ nǹkan tí mo máa ṣe ní àárọ̀ ni, màá fi sí Sunday.

Ṣé o ti lọ sóde rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sóde rí. Mo ti lọ sí òde ìkómọ, òde ìgbéyàwó, òde ìsìnkú, mo ti lọ sí òde, ah, graduation ilé ìwé. Mo ti lọ sí òde rí. Àìmọye òde tí mo ti lọ, ṣùgbọ́n mo ti lọ òde púpọ̀ jù tó pọ̀

Nígbà wo ni o kẹ́yìn sunkún, àbí nígbà wo ni o sunkún kẹ́yìn? Ah, nígbà mìíràn tí mo bá ro ọ̀rọ̀ ilé-ayé mi, ẹ, o máa mú omijé sí mi ní ojú, ṣùgbọ́n ọkùnrin ò kí ń sojo, ọkùnrin ò kí má sunkún. Life goes on. Ah, ayé èyí, ayé tẹ̀síwájú.

Ìgbà mélòó ni o máa ń fọyín rẹ lójúmọ́? Ẹ̀ẹ̀mejì ni mo máa ń fọyín mi lójúmọ́, ní òwúrọ̀ àti ní àṣálẹ́. Mo máa fọyín mi ní àárọ̀ tí mo bá ti jí àti ní alé tí ilẹ̀ bá ti ṣú, tí mo ti fẹ́ lọ sùn. Màá fọyín mi àárọ̀ àti alẹ.

Báwo ni ẹ ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Wíwá, à, wíwá, à, wíwá solution sí, wíwá bí mo ṣe máa ṣe. Kò sí ibi tí kò sí ìṣòro, èèyàn máa wá bó ṣe máa borí ìṣòro náà ni. So ìṣòro tó bá dé, èèyàn máa wá bó ṣe máa ṣe tí ìṣòro náà máa fi lọ ni.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? Kò sí nǹkan tí ò ṣe, o, tí ò yàtọ̀ nínú ìdúnàádúrà, o, kò gba, kò dìjà ni. Tí o bá, oyè tí ènìyàn bá fẹ́ ta ọjà rẹ̀ tí kò bá sí owó rẹ̀ lọ́wọ́ mi, màá na, màá dín oyè yẹn kù. Tí ó bá yẹ̀ gbà, màá lọ sí ibòmíràn. Tí ó bá gbà déédéé, màá ra níbẹ̀

Ṣé o mọ̀ bí a ti ń ya àwòrán? Ẹ̀n, mo mọ̀ bí a ti ń ya àwòrán dáradára pẹ̀lú fóònù alágbèéká ti ándiroìdì. Mo lè ya àwòrán pẹ̀lú fóònù ándiroìdì tàbí tí mo bá rí ọ, ooh, kámẹ́rà fúnraara rẹ̀, màá fi ya àwòrán. Mo lè fi kámẹ́rà fúnra ya àwòrán.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Mo sì kọ̀wé pẹ̀lú ọwọ́ níbí ní àárọ̀ yìí, mo sì kọ̀wé. Ṣùgbọ́n kò pọ̀ torí mi ò ní nǹkan púpọ̀ tí mo fẹ́ kọ. Tí mo bá ní ǹkan tí mo fẹ́ kọ, mo máa kọ̀wé pẹ̀lú ọwọ́. Ọwọ́ mi náà ni màá fi kọ̀wé. Ọwọ́ ọ̀tún de ni mò ń lò, so mo máa kọ̀wé pẹ̀lú ọwọ́ ọ̀tún, mo lè kọ̀wé.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Hmm o jálé lórí tí n bá jẹ́ awakọ̀ tàbí tí mo jẹ́ èrò inú ọkọ̀. Tí mo bá jẹ́ èrò inú ọkọ̀, òh ìdènà ọkọ̀ o kì í ṣe wàhálà mi, wàhálà awakọ̀ nìyẹn. Ṣùgbọ́n tí mo bá jẹ́ awakọ̀ torí mo máa ń wa ọkọ̀ ní ẹ̀ẹ̀kọkan, òh mo dẹ̀ kọ́ṣẹ́ mechanic. Mo mọ̀ nípa mechanic diesel engine. Tó bá jẹ́ diesel engine, màá gbìyànjú láti wá ǹkan tó ń ṣe, tí ń bá ri ṣe, ọkọ̀ wa a ṣiṣẹ́, a dẹ̀ tẹ̀síwájú ìrìnàjò wa.

Gíga tó ga tó. Má ṣì, má ṣì ga tó ìwọ̀n ẹsẹ̀ bàtà márùn ó lé ní mẹ́rin. Mò ga tó ìwọ̀n bàtà márùn tó lé mẹ́rin. Bẹ́ẹ̀ni, mọ ga tó ìwọ̀n ẹsẹ̀ bàtà márùn tó lé ní mẹ́rin.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Àwà. Mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọ̀sẹ̀ kan nígbà tí wọ́n jí fóònù alágbeéká mi. Ní báyìí gan, fóònù tí mò ń lò tí ó jẹ́ Infinix kò kì í ṣe tèmi. Mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọ̀sẹ̀ kan. Bẹ́ẹ̀ni mo ti dúró é rí, mo dẹ̀ ọjọ́ kan. So ọjọ́ kan ò jẹ́ ǹkankan, kò jọ mí lójú.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Oúnjẹ òwúrọ̀ níbí kò rún ṣe, òveris, ó já lórí ọjọ́ yẹn àti nǹkan tó wà nílẹ̀, nǹkan tó wà nílẹ̀ ní àkókò yẹn. Mo lè jẹ raisi, mo lè jẹ ìrẹsì, jẹ ẹ̀bà, jẹ sèmó, jẹ iṣu, jẹ kókò.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Irú aṣọ wo ni o fẹ́ràn kí o máa wọ̀? Aṣọ tí mo fẹ́ràn kí n máa wọ̀ ni, o, t-shirt àti ṣòkòtò. Ah! Kí lọ máa ń pe àwọn ṣòkòtò yìí o? O, àwọn ṣòkòtò, mi ò like jeans, but mo máa ń like, ah, àwọn ṣòkòtò, mo like t-shirt, bó jẹ́ alápá gígùn tàbí alápá kékeré pẹ̀lú ṣòkòtò tí ó sa kín ṣẹ́ jeans.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Ò ní bái èmi ò tíì ní ọkọ̀, ṣùgbọ́n mo máa ń wa ọkọ̀ ní ẹ̀kọ̀ọ̀kan. Tí mo bá wa ọkọ̀, mi ò kí ń jẹun ṣùgbọ́n tí wọ́n bá gbé mi, mo máa ń jẹun. Tí ó bá dẹ́ jẹ́ pé mo ń wa ọkọ̀ tí mo dẹ̀ fẹ́ jẹun, mi ò kí jẹ oúnjẹ tí ó jẹ́ oúnjẹ tó heavy, bíi snacks ni mo lè jẹ tí mo bá wa ọkọ̀. Ṣùgbọ́n tí mo ò bá wa ọkọ̀, kò sí oúnjẹ tí mi ò lè jẹ tí mo bá jẹ́ èrò inú ọkọ̀

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń sín? Tí n bá sín, màá bo imú mi. Tí n bá fẹ́ sín, màá wà aṣọ tí màá fi ra bo imú mi kí n lè sín sínú rẹ̀. Kí n má bá sín sí ara àwọn èèyàn tí ó wà ní tòsí. Even kó-- even tó bá jẹ́ mi ni mo dá wà, tí n bá fẹ́ sín, màá wà aṣọ tàbí hánkí, handkerchief kí n fi bo imú mi kí n sín sínú rẹ̀

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Ohun kan tí, ǹkan tí, iṣẹ́ tí èèyàn bá fẹ́ ṣe, èèyàn máa ń pa owó rẹ̀ sí ọ̀tọ̀ ni. Bí mo ṣe máa ń ṣètò owó iṣẹ́ mi, màá pa owó tí mo bá nílò fún iṣẹ́, màá pá sí ọ̀tọ̀, màá tọ́jú rẹ̀ sí ọ̀tọ̀ ni. Màá tọ́jú rẹ̀ sórí kí n lè fi ṣe iṣẹ́ tí n bá fẹ́ lò.

Ṣé o máa ń wọ fìlà? Mo máa ń wọ fìlà. Mo máa ń wọ fìlà dáadáa. Nítorí iṣẹ́ mi, tí bá fẹ́ gbé nǹkan, mo máa ń wọ fìlà sóri kí n lè gbé, kí n lè fi gbé ẹrù tí mo bá fẹ́ gbé. Nítorí iṣẹ́ tí mo máa ń ṣe, mo máa ń gbé nǹkan sórí ni ekọ̀ọ̀kan, ṣo mo máa ń wọ fìlà láti fi borí mi. Mo dẹ̀ máa wọ̀ fi ṣeré náà. Láì ṣiṣẹ́, mo máa ń wọ fìlà, face cap.

Ṣé o fẹ́ràn ijoko fèrèsí nínú ọkọ̀ òfurufú? Mi ò wọ ọkọ̀ òfurufú rí o. Mi ò tí ì wọ ọkọ̀ òfurufú, ṣùgbọ́n mi ò mọ̀ boya tí ń bá wọ, mo máa fẹ́ràn rẹ̀. Mo mọ wọ ọkọ̀ òfurufú rí. Mi ò wọ rí.

Ṣé o má a ń mu kofi ní ibi iṣẹ́? À, ní ibi iṣẹ́, ní ibi iṣẹ́ tèmi kò sáyé kofi o. Ṣé ẹniyan o tí ẹ lè sùn gan tí o bá ń ṣiṣẹ́ tèmi kò síbi o ṣe fẹ́ sùn, nítorí kò sí dúró, kò sí dúró kò sí jókòó ni, ṣo kò sí ayé mí mu kofi kò kan jẹun.

Ṣé o máa n bínú nígbàtí o bá wà nínú ọkọ̀? Mi ò kọ́ kí n bínú náà torí ẹni tí wọ́n ò bá tọ́ kò leè bínú. Tí mo bá wà nínú ọkọ̀ tó bà tọ́ mi tó tọ́ mi látọ́jù, màá bínú, àbí tí awakọ̀ n ṣe bákan bákan, bí kò ṣe yẹ kó ṣe, màá bínú.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Iṣẹ́ tí mò ń ṣe, ọ, kò gba ìpolówó ṣùgbọ́n mo máa ń bá eéyàn polówó nípa ní orí Íńtánẹ́ẹ̀tì bóyá kí a pósìtì sí, ọ, kí èèyàn fi ǹkan sí, kí wọ́n pósìtì stétọ̀sì sí WhatsApp, Facebook, X tí mò ń lò jù.

Èdè wo ni o fẹ́ kọ́? Spanish àti èdè gẹ̀ẹ́sì. Kànṣe pé mi ò mọ èdè gẹ̀ẹ́sì, mo mọ̀, ṣùgbọ́n kò dánmọ́rán. Spanish ni tirẹ̀, mo ò tíì ẹ mọ̀ yẹ́n rárá rárá ni, at all mo ò tíì ẹ mọ̀, ṣùgbọ́n èdè gẹ̀ẹ́sì mi kò dánmọ́rán.

Báwo ni o ṣe ń pàrọ̀ kán nígbà tí iṣẹ́ bá pọ̀? Tí iṣẹ́ bá pọ̀, a máa ṣiṣẹ́ ní, a máa ṣẹ́ ní ẹ̀kọ̀kan náà ni tí ẹ́ tí a máa fi parí rẹ̀. Sùgbọ́n èmi ò like kí iṣẹ́, èmi ò fẹ́ràn kí iṣẹ́ pọ̀ jù nítorí èmi ní ìròjú, ó máa ń ro mí lójú. Sùgbọ́n tí iṣẹ́ bá pọ̀, a máa ṣẹ́ náà ni, a máa ṣẹ́ lọ́kọ̀kan títí tí a máa fi parí rẹ̀.

Ńba ní o ṣe máa ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ rẹ? O wà, ìpúpọ̀ ọ̀nù rẹ náà wà lọ́wọ́ alábáṣiṣẹ́pọ̀ mi àti emi. Kò ṣe dandan kí ìwà wa mọ́lù, iṣẹ́ ni a fẹ́ ṣe. Tí a bá dẹ̀ ti ṣiṣẹ́ tí ọwọ́ ọ̀ bá dọ́gba, òótọ́ ọ máa rò ènìyàn kan ní ojú ju tẹlòmíràn lọ. Ṣùgbọ́n tí mo bá bá yàn ṣiṣẹ́ lẹ́yìn tí ọwọ́ rẹ̀ kò dọ́gba pẹ̀lú tèmi, mi ò ní ba ṣiṣẹ́ mọ́ ni àbí kí n kọ́ra mọ́. O ti ẹ̀ lérò èyí tí a ti jẹ́ ṣiṣẹ́ lọ́wọ́ báyìí. Aláìgbádùn ni.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Rárá o, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí o. Ṣùgbọ́n mo ti rí rí, mo dẹ̀ ti gbóhùn rẹ̀ torí mo mọ̀n pe o má n milẹ̀. O ma n dun ahnnnnn: ṣùgbọ́n mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, ṣùgbọ́n mo ti rí ọkọ̀ ojú irin rí.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Mi ò fẹ́ràn oúnjẹ tó ní ata o. Nítorí ó má ń ta mí láyà. So mó ò fẹ́ràn oúnjẹ tí ó bá ta jù, torí mo láì kí ẹnu mi máa gbóná tí n bá jẹun tán, tí màmá máa mú mi kiri. Mi ò láì kí oúnjẹ tó ní ata.

Kínni o máa ń wà nínú òṣìṣẹ́ tuntun gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi iṣẹ́ tó ní iṣẹ́ alágbára ni. So òṣìṣẹ́ tuntun tí n bá fẹ́ gbà, ó gbudọ̀ ní ẹni tó gbudọ̀ jẹ́ ẹni tó ní egungun, tó dẹ̀ ní agbára tó lè ṣiṣẹ́ fún ìgbà pípẹ́. Ǹkan tí mo máa ń wò nínú òṣìṣẹ́ nìyẹn àti ẹni tó dẹ̀ ní ìwà, mo dẹ̀ máa ń jẹ́ atẹni tí ó jẹ́ pé.

Ṣé o máa ń mu Ògùn lójojúmọ́? Rárá o, mi ò kí ń mu Ògùn lójojúmọ́ o. Bí mo ti bá lọ ṣiṣẹ́ tó bá rẹ̀ mí, mi ò ní lògùn nígbà mìíràn, ara mi á dẹ̀ wá lè fúnra ara rẹ̀. Torí mi ò like kí ń máa lo Ògùn lójojúmọ́. Mi ò like ẹ, wọ́n dẹ ní kò dáa náà kí eeyan máa lo Ògùn lójojúmọ́

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo ti sọ́ lẹ́ẹ̀kan. Mọ ní mọ máa ń wọ fìlà. Mo máa ń wọ fìlà láti fi bo orí mi. Nígbà mìíràn tí n bá wẹ̀, tí n bá múra tán, màá tún fi fìlà face cap síi, àbí fìlà ìbílẹ̀. Tí n bá wọṣọ ìbílẹ̀ ní ọjọ́, ní ìparí ọ̀sẹ̀ máa múra tán gẹ́ fìlà mi gogoro.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn náà ni ẹ̀bùn tí èmi náà fẹ́ràn. Ẹ̀bùn oun náà sì ni owó. Torí a mọ̀ gbogbo wa la mọ̀ pé ike owó ni kẹ̀kẹ́ ihinrere. Owó àpèkánúko. Òhun ni ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Ojoojúmọ́ ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi torí mi ò-- mo jẹ́ ènìyàn tí ó fẹ́ràn ọ̀bùn. Mo mọ tónítóní, mo máa ń dán pẹ́ẹ́rẹ́. Ojoojúmọ́ ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé? Ìwé tí mo fẹ́ràn jù nígbà ìwé mi ni, ọ̀, ìtàn, ìtàn ìwé kan ti àkà tí orúkọ rẹ̀ ń jẹ́, Bami dele ẹlẹ́wà Ṣàpọ́n. Láì gẹ́ ìwé yẹn, mo dẹ̀ fẹ́ràn ǹkan tó kọ́ wa.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Bi mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ ni kí n gbà wọ́n sínú yàrá mi. Ẹni tí ò bá níbi tí ó máa gbé tó dẹ́ fẹ́ lọ sí ilé ìwé, kí n gbá sínú ibi tí èmi náà tí mò ń sùn sí kí n gbá sí, kí n máa tan fáànù kó máa jẹ́ ká jọ máa wà. Torí ṣùgbọ́n ó mọ̀ pé mi ò fẹ́ràn ìwà ìdoti ṣùgbọ́n òun ya ọbun díẹ̀ níwọ̀nba tirẹ̀. Ṣùgbọ́n èmi má ṣe tèmi, mo máa ṣe fún Ọlọ́run. Kí n jẹ fún un ní owó tí, oò tí kò bá lówó lọ́wọ́ kí n bá san owó ilé ìwé ẹ ní ẹ̀kọ́ kan.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Rárá o, mi ò kí ń kọ ìròyìn ní ibi iṣẹ́ o. Kí ń lọ síbi iṣẹ́, kí ń ṣiṣẹ́ témi, kí ń gbowó iṣẹ́ mi lọ́wọ́ ọ̀gá mi, kí ń dẹ máa lọlé mi, kí ń lọ sùn. Ó tún di ọjọ́ kejì, kí iṣẹ́ tun bẹ̀rẹ̀. Ìṣe tèmi nìyẹn. Mi ò ṣíṣe akọròyìn ní ibi iṣẹ́ o.

Èso wo ni o fẹ́ràn jẹ ju? Èso wo lo fẹ́ràn láti máa jẹ ju? Èso tí mo fẹ́ràn láti máa jẹ náà ni wọ́támẹlọ̀nù, oníkóró wẹ́wẹ́ wẹ̀. Wọ́támẹlọ̀n ni mo fẹ́ràn jù lọ. Àgàgà eyìí tí ó bá pọ́n nígbà ẹ̀rùn torí nígbà ẹ̀rùn ni wọ́támẹlọ̀n máa ń dùn tó máa ń lọ́yin. Wọ́támẹlọ̀n ni èso tí mo fẹ́ràn jù.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni, ojú mi dára ó sì mọ́lẹ̀ kẹ́dére nígbà tí oòrùn bá tán. Níbi tí iná bá wà mo ríran dáadáa, ojú mi tán gẹ́ẹ́rẹ́, ojú mi mọ́lẹ̀ dáadáa mo sì ń ríran dáadáa. Mo níràn pé àbúrò mi yóò jókòó sí ẹgbẹ́ ọ̀tún mi.

Kí ni oúnjẹ tí o, kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni búrẹ́dì àti ẹ̀wà. Búrẹ́dì àti ẹ̀wà ni mo fẹ́ràn jù lọ. Kí ẹ̀wà yẹn jẹ́ ẹ̀wà dípọ̀n ti ó ki bobo.

Ṣé o ní nọ́mbà orí ilé? Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orí ilé. Gẹ́gẹ́ bí ọmọ ìlú citizen gidi ní Nàìjíríà, mo ní nọ́mbà orí ilé Nàìjíríà ìlú mi. Mo ní nọ́mbà orí ilé ní ọwọ́. Mo mọ nọ́mbà orí ilé mi, mo mọ. Mo mọ nọ́mbà orí ilé mi gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà reré.

Ṣé o má n ṣe àtúnlò nǹkan? Bẹ́ẹ̀ni o, mo má n ṣe àtúnlò nǹkan. Ǹkan tí ó bá yí ti bàjẹ́ pátápátá, a máa lòó látún lò ó títí tí ǹkan náà kò ní ṣeé lò mọ́. Àtúnlò ǹkan náà ló ṣe pàtàkì níbí. Managing la máa ń pè é.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójúmọ́? Kò sí ìgbà tí èmi kò kín lo fóònù tèmi o. Àfi tí n bá ṣiṣẹ́ tí iṣẹ́ náà kà mí lára, tí iṣẹ́ náà pọ̀ ni mo nílò fóònù ṣùgbọ́n tí n bá ti parí iṣẹ́ èmi rèé, fóònù mi rèé ni o. Mo wà pẹ̀lú fóònù mi 24/7, mò ń tẹ́

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Àwọn òpó, àwọn òpó ayélujára tí mo wà ni Facebook, WhatsApp, ah, Twitter, àwọn X tí a mọ sí Twitter tẹ́lẹ̀ tẹ́lẹ̀, Abeeyefo. Àwọn òpó ayélujára tí mo wà nìyẹn.

Omi, omi tó máa ń mu lójoójúmọ́ pọ̀ tó. Omi tí mo máa ń mu lójoójúmọ́ á tó lita kan àbọ̀ tí ǹ bá ṣiṣẹ́, ṣùgbọ́n tí ǹ bá ṣiṣẹ́ tí mo ṣiṣẹ́ dáadáa, mo máa ń mu omi tó lítà méjì àbọ̀, ṣùgbọ́n tí ǹ bá ṣiṣẹ́ lítà kan àbọ̀.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni mo máa ń rìn ní àlàáfíà torí mi ò dá lápá, mi ò dẹ́ dalẹ́sẹ̀. Kókó ko ni ara ọta mi le. Mo máa ń rìn ní àlàáfíà, mi ò jẹṣẹ́ ẹnìkankan, kò sí ẹni tó ń bínú mi, àwa ò bínú ẹnikẹ́ni, bẹ́ẹ̀ nìkan bínú wa, àwa ò mọ̀. Ọpọlọ ìtẹ̀ mi ń rìn níwájú ẹlẹ́gùúsí ni ti kò jẹ́ le fi yí láta. Nothing wọ́n lè ṣe.

Ṣé o máa ń rántí àlá rẹ? Mo máa ń rántí àlá mi ṣùgbọ́n kò kì í ṣe ní gbogbo ìgbà. Ṣùgbọ́n ẹ̀kọ̀ǹkan mo máa ń rántí, ẹ̀kọ̀ǹkan mi ò dẹ́ kí ń rántí. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà mi ò kí ń rántí, ṣùgbọ́n nígbà mìíràn mo máa ń rántí tí àlá yẹn bá ní agbára tí ó gbà mí lẹ́rù díẹ̀, tí ó ṣe àjòjì sí mi, mo máa rántí.

Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn jì? Ṣé ó rọrùn fún ọ láti dáríji àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, ohun ti ó rọrùn jù fún mi ni yẹn, tó jẹ́ wípé nígbà mìíràn ó máa ń dùn ẹ̀mí gan, nítorí tí ènìyàn bá ṣe nǹkan fún mi tó bá ti le pẹ́ díẹ̀ ní ọkàn mi, ó ti lọ nìyẹn. Mo ti dáríji oní tọun, even tí n bá sọ pé mo dáríji, mo ti dáríji.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù kejọ tí a ń pè ní Augusti ní èdè Yorùbá. Ebí bí agẹmọ tí a sì ń pe agẹmọ òjú ọ̀ro Òdú tí a ń pè ní òdú ní Yorùbá, òun ni mo fẹ́ràn jù August nítorí ó ní festival àjọ̀dún kan tí a máa ń ṣe ní ìlú mi.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Èé, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba, ṣùgbọ́n mi ò fẹ́ràn kí máa ṣe é ní inú ìlú mi. Tí ó bá jẹ́ pé a lọ sí ìlú mìíràn, mo lè ṣiṣẹ́ ìta gbangba, ṣùgbọ́n mi ò lè ṣe é ní ìlú tèmi. Mò ń ṣe é, ṣùgbọ́n mi ò fẹ́ràn kí n máa ṣe é. Ṣùgbọ́n tó bá jẹ́ ní ìlú mìíràn, mo lè ṣiṣẹ́ ìta gbangba. Dídi àti lọ́ṣọ̀ọ̀ gán. Lójú ọ́rọ̀.

Ṣé o máa ń jẹ gọ̀mù? Rárá o, mi ò kí ń jẹ gọ̀mù o. A ní oúnjẹ oríṣiríṣi, oúnjẹ tó ń ṣẹ ara lóre, tó ń fún ara lókun àtàgbàrà tí ó pọ̀ janturu bíi ẹ̀bà, ẹ̀wà, ìrẹsì, sẹ̀mó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé gọ̀mù ni màá wá sọ pé màá wá máa jẹ? Rárá o, èmi ò kí ń jẹ gúọ̀mù o.

Ṣé WiFi rẹ yára tó? A! Èmi ò lo WiFi lọ́wọ́ báyìí o. Mò ń lo data lórí fóònù mi direct ni. Mi ò lo WiFi ẹnìkankan. Mò ń lo ẹ̀rọ e-- nẹ́tíwọ́kì Glo mi ni mo ṣe sub sí orí ẹ̀. Mo ṣe subscription tí mo fi browse Íńtánẹ́ẹ̀tì. Mi ò lo WiFi ṣùgbọ́n nẹ́tíwọ́kì mi yára. Ó, ó yára tó.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ? Ëé, ní ọ̀pọ̀ ìgbà, a kì ń pín owó ná. Ẹni tí ó bá ní owó láti ra nǹkan ni ó máa rà fún àwa yòókù. Bi eniyan kò dẹ́ sì ni àwa tókù tí a bá ní, a á rà. Kò ṣe pé a máa ń pín, ẹni tí ó bá ní owó ni ó máa rà, tí ó bá rà, àwa tókù á jẹ́. Ṣùgbọ́n a kì í ṣe pé dandan kí a pín owó, ṣùgbọ́n bí ènìyàn bá ní owó, á ra nǹkan fún wa, a pín. Tí èmi náà bá ní, màá ra nǹkan, a pín.

Ìlànà ìpolówó mi kò yàtọ̀ sí ìlànà kí ni ìlànà ìpolówó rẹ? Ìlànà ìpolówó mi kò yàtọ̀ sí ìlànà ìpolówó tí à ń lò ní òde eyi. Náà ni ìlànà ìpolówó mi. Bí kí a máa polówó láti orí Íńtánẹ́ẹ̀tì, ọ̀rẹ́ sọ̀rẹ́, ẹbí sí ẹbí, láàárín àdúgbò àti láàárín ìlú.

N, ṣé o má ń ṣe ìsọdọ̀tun ǹkan? Mo máa ń ṣe ìsọdọ̀tun ǹkan ṣùgbọ́n kò n ṣe gbogbo ǹkan, bí i tí a bá ń lo aṣọ tí ó bá, tí aṣọ yẹn bá ti gbó, a tún sọ́dọ̀tun a fi máa nulẹ̀, ọ̀tún náà ṣe ni.

Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú mi ò ní fóònù, àà, mo ní fóònù lọ́wọ́ báyìí. Ṣé ohun tí mo máa ń ṣe ní òru ni kí n sùn. Nítorí fóònù, òun kò sí fóònù lọ́wọ́ mi dẹ́ bí tí mo máa ma tẹ fóònù àbí tí mo máa ma ṣe, òh, ǹkan tó yẹ kí n máa ṣe ní, òh, àṣálẹ́ mi jù re. Ṣùgbọ́n kò sí fóònù lọ́wọ́ mi báyìí. Ṣo òòrùn ni mo dẹ̀ ń fi àṣálẹ́ mi sùn.

Ríru ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Aṣálẹ́ náà ni, aṣálẹ́ ni. Nítorí tí ilẹ̀ bá ti ṣú, kò sí iṣẹ́ kan tí mo fẹ́ ṣe. Àfi iṣẹ́ orí Íńtánẹ́ẹ̀tì tí ó dẹ̀ máa ń dùn mọ́ mi. Òun náà ni mo lè ṣe ní àṣálẹ́. Ṣùgbọ́n tí ilẹ̀ bá ti mọ́ ní àárọ̀, ọ̀sán, bẹ́ẹ̀ yẹn, iṣẹ́ kí isẹ́ ló lè yẹ ju. Ọlọ́run má dá ẹ jẹ́ ká ṣe iṣẹ́ kí isẹ́. Iṣẹ́ gidi ni a máa máa ṣe. Iṣẹ́ owó gidi.

Ṣé o jẹ ènìyàn tí ó má n ṣètò ǹkan? Bẹ́ẹ̀ni, kò sí ǹkan tí ènìyàn fẹ́ ṣe ní ayé yi tí kò ní ṣe ètò rẹ̀. Gbogbo ǹkan dè ló ní ètò ti ẹ̀, Gbogbo ǹkan létòlétò ni. Bẹ́ẹ̀ni, mo ma n ṣe ètò ǹkan mi. Bó ti e jẹ́ pé kò í ṣe gbogbo ẹ̀, ṣùgbọ́n èyí iwọnbá tí mo bá lè ṣe mo ma n ṣe. Mo jẹ ènìyàn tó má n ṣe ètò ǹkan. Bẹ́ẹ̀ni.

Ṣé o máa ń mu ohun mímu pirotíìnì? Rárá o, mi ò kí ń mu ohun mímu pirotíìnì. Soda ni mo máa ń mu tí mi ò dẹ̀, tí mo dẹ̀ ti dá ọwọ́ rẹ̀ dúró báyìí. Ohun mímu tí mò ń mu lọ́wọ́lọ́wọ́ báyìí ni kojú omi lọ. Èmi àti omi ni o. Omi ni ohun mímu tí mi ń mu. Mi ò kí ń mu ohun mímu pirotíìnì.

Àkókò, àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Àkókò wo ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́, hmm nígbà mìíràn ago mẹ́sàn bo ìgbà mìíràn ago méje. O di o-- ó jalé lórí ohun ó já ọjọ́ ni ó máa ń ṣètò ìgbà oúnjẹ. Ìgbà mìíràn dẹ̀rí, oúnjẹ alẹ́ kò ní yọ, ìgbà mìíràn ó máa yọ, ìgbà mìíràn kò ní yọ só.

Ṣe o ni aisan ikorira si ounjẹ kan? Bẹẹni o, mo ni ikorira awọn ounjẹ kan nipasẹ bi a ti ṣeto rẹ nigbati mo kọ́kọ́ jẹ, ṣo o jẹ ki n korira ọpọ ounjẹ, awọn ounjẹ miiran tabi ounjẹ awọn ounjẹ ẹya min, mo korira awọn ounjẹ ẹya miiran.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni o, mo ní ìrora tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn nítorí mo jẹ́ ènìyàn tí ojú máa ń tì, ojú máa ń tì mi gan gidi. Even, òun, èéyí tí mo ṣe gan, mi kò le ṣe níbi tí àwọn ènìyàn bá wà. Ibi tí ò bá sí ẹ̀yán tó jẹ́ bí i pé èmi nìkan tàbí àwa méjì péré ni àwa níbẹ̀ nìkan ni mo le ṣe pẹ̀lú ìrọ̀rùn.

Ẹ̀yìn máa ń fọ̀ ọ́. Bẹ́ẹ̀ni, lọ́wọ́ báyìí ẹ̀yìn ń fọ́ mi gan gidi ni o. Ṣùgbọ́n mo rò pé ṣúgà ara mi ni ó pọ̀ ju bó ti yẹ lọ, tí mo dẹ̀ máa ṣe tó bó ti máa lọ tí ẹ̀yìn kò ní fọ́ mi mọ́. Ẹ̀yìn ń fọ́ mi lọ́wọ́ báyìí báyìí báyìí báyìí báyìí. Bẹ́ẹ̀ni, ẹ̀yìn ń fọ́ mi.

Oṣù wo ni a bi o? Oṣù kẹsàn-án, tí àwọn ilé ìbò ń pè ní September ni a bí mi ní ọdún 1999, ní ọjọ́, ọ̀n, ọjọ́ kanlélógún 19 ni a bí mi. A bí mi ní oṣù kẹsàn-án, September.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rárá o, mi ò lé ẹnìkankan kúrò ní iṣẹ́ rí o, torí mi ò kí ń ṣe ọ̀gá tó lè lé ènìyàn. Ohun tí mo kàn ṣe ni pé, ó ní ẹni tí àjọ máa ń ṣiṣẹ́ tẹlẹ̀ sùgbọ́n agbára rẹ̀ kò ká ti tọdọ tèmi. Tí a bá jọ ń ṣiṣẹ́, iṣẹ́ mi máa ń ju ti rẹ̀ lọ, owó kan ṣo dẹ̀ ní àjọ máa ń gbà. So mo kọ, kọ, mo kọ complaint fún ọ̀gá wa ni, tó dẹ̀ ṣe àtúnṣe bẹ̀ tó bá mi wá ẹlòmíràn o.

Orin wo ni o fẹ́ràn jù? Fuji ni orin tí mo fẹ́ràn jù lọ, kí ó jẹ́ fuji orin ìbílẹ̀, orin àwọn àgbà ìbílẹ̀, orin tí wọ́n ti kọ láti 1990. Àwọn orin tí mo fẹ́ràn jù niyen, bí i orin, ọ̀, Sikiru Ayinde Barrister, Bàbá Tílẹ̀ Alákẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Báwo ni o ṣe máa ń dáàbòbo ayé ìkòkò rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Mo máa ń dáàbòbo ayé ìkòkò mi lórí Íńtánẹ́ẹ̀tì pẹ̀lú pasiwọ́ọ̀dù tí mi ò jẹ́ kí ẹnì kankan mọ̀ nípa pasiwọ́ọ̀dù tó jẹ́ pé èmi nìkan àti ohun àwọn píìnì tó jẹ́ èmi nìkan ni mo mọ̀ tí ó wọ̀n sí ẹnikẹ́ni tó jẹ́ èmi nìkan ni mo mọ̀ nípa rẹ.

Mélòó ni ìrìnàjò rẹ lọ sí ibi iṣẹ́ rẹ máa ń gbà? Wákàtí mélòó ni o máa ń rin ìrìnàjò lọ sí ibi iṣẹ́ rẹ? Ehn, ní ọ̀pọ̀ ìgbà mi ò kí ń fi ẹsẹ̀ rìn, mọ́tò tí mo máa fi ṣiṣẹ́ ló máa ń gbé mi. So, mi ò kí ń fi ẹsẹ̀ rìn ní ọ̀pọ̀ ìgbà. Ṣùgbọ́n nígbà mìíràn, kò tó wákàtí ká níbí, ehn, ìṣẹ́jú, ehn, mẹ́rìndínlógún ni ó máa ń gbà láti rìn ní ilé mi lọ sí ibi iṣẹ́